Ìgbà tí ìsìnkú bá wà, gbogbo àdúgbò wa a máa péjọ pọ̀ láti ṣe òkú náà. Táa bá ti dé ibi tó lóku, a máa kí wọn, à de sí máa dúró tì wọ́n, a máa fún wọn lẹ́bùn, a de máa bá wọn ṣe.

Mo máa ń tọ́jú èékánná dáadáa. Tí èékánná bá ti gùn, mo máa ge mo dẹ̀ sì máa fáìlì rẹ̀. Tí n bá ti gé èékánná mi, mo máa ń jẹ, mo máa ń jẹ wípé mo fọwọ́ sínú ìdọ̀tí. Mo máa ń fọwọ́ mi dáadáa, mo dẹ̀ sì máa ń tọ́jú èékánná mi dáadáa.

Tí n bá fẹ́ ṣíṣe tí iṣẹ́ bá pọ̀, mo máa ma ṣiṣẹ́ yẹn díẹ̀díẹ̀ ni. Nítorí pé iṣẹ́ kékeré ló máa ń di ńlá, iṣẹ́ kéékèèké ló máa ń di ńlá. Tí n bá tí bẹ̀rẹ̀ sí ní máa ṣe iṣẹ́ yẹn, keekeekee máa ma ṣe títí tí máa fi parí gbogbo iṣẹ́ náà, torí iṣẹ́ púpọ̀ máa ń ròyàn lójú.

Bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi láti dári àwọn ènìyàn. Mo mọ bó ṣe ń sọ̀rọ̀ fún àwọn ènìyàn, mo mọ bó ṣe ń darí ènìyàn. Mo ma sọ̀rọ̀, mo maa sọ̀rọ̀ to daa fún wọn. Mo de maa n fún wọn lowo to ba ṣiṣẹ dáadáa. Mo mọ bó ṣe wọ́n fi ń bẹ àwọn ènìyàn láti ṣiṣẹ́, mo mọ bó ṣe ń bẹ̀ wọ́n wò.

Mo máa ń gbọ́ orin lórí speaker mi tí bá fẹ́ gbọ́ orin, ṣùgbọ́n tí bá fẹ́ jáde, mo máa ń lo earpiece láti fi gbọ́ orin. Mo fẹ́ràn orin gan modẹ mọ jo, modẹ mọ ijo jo. Mo fẹ́ràn orin kan, ṣùgbọ́n kò ṣe gbogbo ìgbà ni mo máa ń gbọ́ orin.

Tín bá ti jí láàárọ̀, màá kókó gbàdúrà sọ́rọ̀ mì náà. Tín bá ti gbàdúrà, mo máa lọ ṣe-- mo máa sáré jáde síta, mo máa lọ sáré díẹ̀. Mo máa jọ̀ọ́gù ní èdè Gẹ̀ẹ́sì. Tín bá ti dé, màá wá se oúnjẹ. Tín bá ti se oúnjẹ, màá jẹun. Màá bẹ̀rẹ̀ sí ní máa lọ ibi iṣẹ́ mi.

Àmàlà, àmàlà jẹ́ oúnjẹ ti a máa ń ṣè nílẹ̀ Yorùbá. Ó jẹ oúnjẹ tó dùn gan ni o. Oúnjẹ tó lárinrin, oúnjẹ tó dùn. O lè jẹ àmàlà pẹ̀lú ọbẹ̀ púpọ̀, o lè jẹ àmàlà pẹ̀lú ẹ̀fọ́, o lè jẹ àmàlà pẹ̀lú ewédú, o lè jẹ àmàlà pẹ̀lú ilá àti ọ̀gbọ̀nọ̀.

Tí n bá wà pẹ̀lú àwọn ẹbi mi, mo máa ń jẹun lọ́dọ̀ wọn, a dẹ sì máa ń ṣeré, a máa ń gbádùn, a máa n jó, a máa ń, a máa ń gbádùn ara wa. Mo fẹ́ràn gan-an, mo fẹ́ràn láti wà pẹ̀lú àwọn òbí mi gan-an torí ó máa ń dùn láti wà pẹ̀lú òbí ènìyàn.

Tí n bá lọ sóko àbí tí n bá wà nu oko, mo máa ń gbọ́ èrò àwọn ẹranko tó wà nu igbó. Mo máa ń gbó, mo máa ń gbóhun wọn dáadáa. Mo máa ma gbóhun wọn, mo máa gbó iké wọn náà. Mo máa ń gbó wọn dáadáa tí mo bá lọ sínú oko.

Rárá, mo máa ń fọ ẹnu mi, mo máa ń fọ eyín mí lẹ́ẹ̀mejì lójoojúmọ́. Mo fẹ́ràn kí ń máa fọyín o, mo ò fẹ́ràn ìdọ̀tí rárá. Mo máa ń fọ̀ eyín mí lẹ́ẹ̀mejì lójoojúmọ́ torí ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo. Mo fẹ́ràn kí ń má kí ń mún kí ẹ̀yin mi mọ̀, kí ẹnu mi má rùn.